Ẹ̀yin ọ̀rẹ́, lónìí mo fẹ́ bá yín sọ̀rọ̀ díẹ̀ nípa ṣé o máa ń fi ìpara sí ara. Fún mi, bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sí ara nítorí pé mo fẹ́ kí ara mi kó jọ̀lọ̀. Mo sì fẹ́ kí ara mi kó wà ní ìmọ̀ tó tó lójoojúmọ́, pàápàá jùlọ nígbà tí mo bá fẹ́ kí ara mi wú lo kí ó sì mọ́. Mo rí pé fífi ìpara sí ara jẹ́ ohun tó rọrùn ṣùgbọ́n tó ṣe pàtàkì fún ìlera ara àti fún ìtura ara. Mo fẹ́ràn láti máa fi ìpara sí ara mi jùlọ ní ìgbà tí atẹ́gùn bá pọ̀ àbí nígbà ọyẹ́. Nítorí pé ara mi kò ní lè funfun nítorí pé màá le wà ní ìpamọ́ tó yẹ. Nígbà tí mo bá fi ìpara sí ara, ó máa ń jẹ́ kí àwọ̀ ara mi rí dáadáa kí ó sì mọ́. Ó sì tún máa ń mú kí níkínní ìtura tó péye. Fún mi, kò ń ṣe bíi pé mò ń ṣe ẹ̀wà tàbí oge nìkan. Lóòótọ́, ẹ̀wà àti oge ó wà lára ǹkan tó jẹ́ kí ọ̀pọ̀ èèyàn máa para wọn, ṣùgbọ́n ó jẹ́ àmúlò fún ara mi fún ìlera. Nígbà mi, mo máa ń fi ìpara pẹ̀lú omi gbígbóná tàbí epo pẹ̀lú torí pé ó máa ń jẹ́ kí àwọ̀ ara mi dán dáadáa. Mo tún rí pé fífi ìpara sí ara jẹ́ ìgbésẹ̀ kan tí mo fi ń ṣe ìkíye sí ara mi. Ni gbogbo ọjọ́, mo máa ń rántí pé ara mi ṣe pàtàkì gan torí pé ara mi ló máa ń gbà mí lọ́wọ́ àwọn àìsàn káàisàn èyí tó lè wà ní sàkání mi. Iwayi tún ń kọ́ni ní ìfarabalẹ̀ àti ìtura torí pé mo mọ̀ pé mò ń tọ́jú ara mi dáadáa. Ṣùgbọ́n mo tún mọ̀ pé kò yẹ kí n fi ìpara pa ara tó pọ̀jù kí ó máa ba ara mi jẹ́. Mo máa ń fi iye tó yẹ pa ara. Mo sì máa ń ṣe ìwọ̀ntúnwọ̀nsì rẹ̀ nítorí pé mo jẹ́ ènìyàn tí ó máa ń lá àgùn gan. Kí àgùn má bàá pọ̀jù ní ara mi. Ìwọ̀ntúnwọ̀nsì ni ìpara tí mo fi ń pa ara. Fífi ìpara sí ara tún máa ń jẹ́ kí n ní ìmọ̀lára rere. Ni ìparí, fún mi, fífi ìpara sí ara jẹ́ ohun tó ṣe pàtàkì gan. Ṣùgbọ́n ó jẹ́ àfihàn pé mo fẹ́ràn ara mi dáadáa yẹn láti máa tọ́jú ara mi. Ó sì jẹ́ ìwúlo fún mi. Ó sì tún jẹ́ ìwú lórí. Ó tún jẹ́ ohun tó rọrùn ṣùgbọ́n tó ṣe pàtàkì fún ìlera àti ìtura. Ni gbogbo ọjọ́, mo máa ń fi ìpara sí ara torí pé mo fẹ́ kí ara mi rí dáadáa kí ó sì mọ́ kí n sì wà ní ìlera tó péye.

Ẹ̀yin ọ̀rẹ́ lónìí, mo fẹ́ bá yín sọ̀rọ̀ díẹ̀ nípa nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akérò. Fún mi, ìgbà tó kẹ́yìn tí mo gun ọkọ̀ akérò tó ṣe é ṣe kó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá. Mo lọ sí ìlú tó jìnnà díẹ̀ láti lọ ṣọ́ọ̀ṣì àti láti ra ohun tí mo fẹ́. Mo ráyè gun ọkọ̀ akérò torí pé kò rọrùn láti gun mọ́tò tàbí kẹ̀kẹ́ lọ síbẹ̀. Nígbà tó yá, mo kẹ́yìn mọ ọkọ̀ akérò nígbà tí mo ti dé ibi tí mò ń lọ. Ọkọ̀ akérò ni ó ní ìwúlò tó pọ̀ gan, tó jẹ́ pé ó rọrùn láti lọ síbi tó jìnnà. A sì gbé ọkọ̀ náà kalẹ̀ láti ṣe ìrànlọ́wọ́ fún ará ìlú, nítorí pé àwọn ẹ́ńjíìnì ọkọ̀ akérò máa ń jẹ́ àwọn ẹ́ńjíìnì èyí tí yóò lògbà pẹ́. Nítorí náà ó jẹ ọkọ̀ tó wúlò fún èrò kíkó. Àkọ́kọ́ tó ṣe bẹ́ẹ̀ ni pé ó máa ń fún wa ní àǹfààní láti san owó díẹ̀. Nígbà tí mo bá gun ọkọ̀ akérò, mo ní ìtura pé mo lè dé ibi tí mo fẹ́ lọ láìní wàhálà pẹ̀lú ọkọ̀ mi tàbí owó tó pọ̀. Ó tún jẹ́ pé mo ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn mìíràn, torí pé ọkọ̀ akérò máa ń jẹ́ ibi tí gbogbo wa ti ń kó ara wa papọ̀. Mo tún rí pé gígùn ọkọ̀ akérò ń jẹ́ ǹkan tó ń kọ́ni láti fara balẹ̀ àti láti ní sùúrù torí pé a máa ń dúró de ọkọ̀, a sì máa ń sọ̀kalẹ̀ ní ibi tí olúkalùkù bá ti dágbére láti sọ̀kalẹ̀. Fún mi, ìwúlò rẹ̀ kò kàn fún mi ní ìrìnàjò nìkan, ṣùgbọ́n ó tún jẹ́ ìmọ̀lára rere pé mo lè ṣe ìrìnàjò tó dáa kí n lè dé ibi tí mo fẹ́ lọ láìsí wàhálà. Ọkọ̀ akérò ṣe pàtàkì gan, ó rọrùn, ó dín owó, ó sì ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn nínú ọkọ̀. Ní gbogbo ìgbà tí mo bá gun ọkọ̀ akérò, mo máa ń ní ìtura pé mo lè lọ síbi tí mo fẹ́ àti pé ìrìnàjò mi máa ń lọ dáadáa. Ìwúlò rẹ̀ fún mi gẹ́gẹ́ bí ìrìnàjò àti ìtura ni ó jẹ́ kí n mọ̀ pé pàtàkì ọkọ̀ akérò ó pọ̀ gan. Èyí ṣe kókó fún mi láti máa gun ọkọ̀ akérò ní àwọn ibi tí n bá fẹ́ lọ, àgàgà tó bá jẹ́ àwọn ibi tí ó na sẹ̀ tí ìrìnàjò náà tó jìnnà díẹ̀. Ọkọ̀ akérò jẹ́ ọkọ̀ èyí tí ó lè múni kẹ́ ẹ̀kọ́ láàárín àwọn ènìyàn tó wà nínú ọkọ̀, àti láti kọ́ bí a ṣe ń bá àwọn ènìyàn lò láàárín ìlú. Nítorí pé àwọn ìfọ̀rọ̀wérọ̀ tó ń lọ nínú ọkọ̀ àti àwọn àgbékalẹ̀ bí olúkalùkù ṣe ń sọ̀rọ̀ wọn sí nínú ọkọ̀ akérò, ó jẹ́ ǹkan tó dúró gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún mi, àti gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún àwọn èrò tó wà nínú ọkọ̀ náà. Ọkọ̀ akérò ó jẹ́ ọkọ̀ tí kì í sábà bàjẹ́, tí àwọn ǹkan ẹ̀ ń wúlò, iye orí rẹ̀ tó dára. Ọkọ̀ akérò ó jẹ́ ọkọ̀ èyí tí kò jẹ́ kí owó náà pọ̀ láti ná lórí ìrìnàjò.

Ẹ̀yin ọ̀rẹ́, lónìí mo ní orúkọ ìnagijẹ. Orúkọ ìnagijẹ mi jẹ́ Tobi, nítorí pé àwọn ọ̀rẹ́ mi ni wọ́n fún mi ní orúkọ yìí nígbà tí mo wà ní kékeré. Mo jẹ́ ènìyàn tó sanra, tó ní ara lọ́pọ̀lọpọ̀, tó ní omi lára. Nítorí bẹ́ẹ̀, àwọn ọ̀rẹ́ mi máa ń fi mí ṣe yẹ̀yẹ́ láti máa pè mí ní Tobi. Nítorí pé lójú tiwọn mo jẹ́ èèyàn kan tó tóbi, tó dẹ sanra àti pé orúkọ ta sọ mí gangan àwọn ọ̀rẹ́ mi gbé tì sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n kò pè mí ní orúkọ yìí mọ́. Orúkọ ìnagijẹ mi èyí tó jẹ́ Tobi, òun ni wọ́n máa ń tẹnu mọ́. Inú mi ò dùn sí orúkọ yìí lákọ̀ọ̀kọ́. Mi ò fẹ́ràn rẹ̀. Mo máa ń bá wọn jà sí i. Ṣùgbọ́n nígbà tó yá, orúkọ yi wà jẹ́ orúkọ tó jẹ́ kí àwọn èèyàn máa dá mi mọ̀. Mo rántí dáadáa pé àwọn ọ̀rẹ́ mi ni wọ́n gbé orúkọ yìí kalẹ̀ fún mi láti ẹnu wọn. Nígbà tí orúkọ yìí wá ń gbé rò si, tí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ń pè mí ní Tobi, lọ́tùn lósì, èmi fún ara mi, mo máa jókòó. Mo rò pé orúkọ yìí kì í ṣe orúkọ tó burú, kì í ṣe orúkọ tó jáde láti inú nǹkan tí kò da. Mo sì tún ní ìmọ̀lára pé wọ́n fẹ́ràn mi ló jẹ́ kí wọ́n fún mi ní orúkọ yìí. Fún mi, orúkọ ìnagijẹ mi láti àwọn ẹnu ọ̀rẹ́ mi ó jẹ́ ìrànwọ́ gan-an, nítorí pé ó ń fi hàn pé àwọn ọ̀rẹ́ mi mọ̀ mí dáadáa wọ́n sì ní àjọṣepọ̀ tó dáa pẹ̀lú mi. Orúkọ ìnagijẹ mi tún jẹ́ kí àwọn ènìyàn mọ̀ mí ní gbogbo àyíká ilé ìwé wa títí dé orí olórí onílé ìwé wa. Ó jẹ́ àfihàn ìbáṣepọ̀ àti ìfarabalẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nítorí pé ó jẹ́ ohun tí wọ́n fi ń pè mí tó sì jẹ́ pé ó máa wó mi lórí nígbà tó yá. Nígbà mi mo máa ń rántí ìtàn tí ó wà lẹ́yìn orúkọ yìí ó sì ń jẹ́ kí n ní ìmọ̀lára rere pé mo ní àwọn ọ̀rẹ́ tó dáa tó sì fẹ́ràn mi. Orúkọ ìnagijẹ mi jẹ́ ohun pàtàkì gan, kì í ṣe fún ìròyìn tàbí ìwà tí kò da ṣùgbọ́n ó jẹ́ àfihàn pé àwọn ọ̀rẹ́ tó fún mi ní orúkọ yìí mi ò lè gbàgbé wọn láéláé. Ó jẹ́ gẹ́gẹ́ bí ǹkan ìrántí fún, fún àwọn ọ̀rẹ́ mi àti gẹ́gẹ́ bí ǹkan ìrántí fún èmi náà. Ó jẹ́ kí n ní ìmọ̀lára rere pé mo ní àwọn èèyàn èyí tó ní ìfẹ́, ìfisọ̀kan àti ìbáṣepọ̀ lágbègbè mi. Gbogbo ìgbà tí màá ń rántí bí orúkọ yìí ṣe jáde wá, inú mi má ń dùn, mo má ń rẹ́rìn-ín mo sì máa ń pè àkíyèsí àwọn ọ̀rẹ́ mi sí bí orúkọ náà ṣe wáyé.

Lónìí, ẹ̀yin ọ̀rẹ́, mo fẹ́ bá yín sọ̀rọ̀ díẹ̀ nípa ṣé o fẹ́ràn lílo ẹ̀rọ ìgbésókè? Fún mi bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn ẹ̀ gan láti lò ẹ̀rọ ìgbésókè. Mo máa ń lò ó nígbàtí mo bá fẹ́ ṣe ohun tó dàrú tí mo sì fẹ́ wá àtúnṣe sí tàbí tí mo fẹ́ kí ohun tó wà lórí ẹ̀rọ mi ṣe ìrọ̀rùn sí. Nígbàtí mo bá fẹ́ lò ẹ̀rọ ìgbésókè, mo máa ń jẹ́ kí gbogbo iṣẹ́ mi yára. Ó sì máa ń jẹ́ kí ìtura kó ba iṣẹ́ mi pẹ̀lú. Ó sì máa ń ṣe ohun tó yẹ tó sì máa ń jẹ́ kí iṣẹ́ mi yára. Ìwúlò tó wà nínú ẹ̀rọ ìgbésókè ni pé ó ń jẹ́ kí iṣẹ́ mi rọrùn ó sì máa ń fi pamọ́ àkókò mi. Fún àpẹẹrẹ, mo lè lo àwọn àfikún tuntun tó wà nínú ẹ̀rọ yìí láti ṣe iṣẹ́ mi yára jù àti pé ó tún máa ń jẹ́ kí i ní àfi yèési dára jùlọ nítorí pé gbogbo ǹkan tó wà nínú ẹ̀rọ mi ló dá. Kò sí ǹkan tó wà nínú àwọn ẹ̀rọ mi tí kò da. Ó sì dájú pé ǹkan tó ṣẹ̀ṣẹ̀ máa ń ṣe ìlera ni. Báwo ni ètò ìgbésókè yìí ṣe mú àyípadà rere bá agbègbè mi? Àwọn ẹ̀rọ ìgbésókè yìí máa ń jẹ́ kí ìrìnàjò mi àti àsìkò mi kó yá àti bá ṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn kó rọrùn. Nígbàtí gbogbo wa bá ń lo ẹ̀rọ ìgbésókè, iṣẹ́ tó pọ̀ à dí ǹkan tí ó yá láti ṣe. Ohun tó wúlò jùlọ ní lílo ẹ̀rọ ìgbésókè ni pé owó rẹ̀ kò tó pani lára púpọ̀. Ó tún jẹ́ kí agbègbè wa mọ́ nítorí pé kì í ṣe ìṣòro. Ó sì dín wàhálà kù ní agbègbè wa. Fún mi, lílo ẹ̀rọ ìgbésókè gan ṣé fún ìtọ́jú láti tètè gbọ́ àwọn tó ń lọ lágbègbè. Ṣùgbọ́n ó tún ṣe àyípadà rere fún ara wa àti àwọn ènìyàn tó wà ní agbègbè wa. Mo ní ìtura pé mo lè ṣe ohun tó yẹ lái dín àkọ́kọ́ ku. Mo sì tún máa ń ní ìmọ̀lára rere pé mo ń ṣe ohun tó wúlò fún gbogbo wa. Fún mi, mo fẹ́ràn láti lo ètò ìgbésókè àti ẹ̀rọ ìgbésókè nítorí pé ó jẹ́ ohun tó ṣe pàtàkì gan. Ó ń jẹ́ kí iṣẹ́ mi kó rọrùn. Ó ń fi pamọ́ àkókò mi. Ó sì mú kí ìtura kó dé bá agbègbè mi. Ó tún mú àyípadà rere bá agbègbè mi nítorí pé ó ń jẹ́ kí gbogbo ǹkan lọ dáadáa. Gbogbo ènìyàn sì ní ìtura. Ni gbogbo ìgbà tí mo bá lò ẹ̀rọ ìgbésókè, mo máa ní ìmọ̀lára wípé mo sì máa ní àyọ̀ pé iṣẹ́ mi yóò yára. Ìmẹ́lẹ́ kò ní bá iṣẹ́ mi ní ọjọ́ tí mo bá lò ó. Nítorí náà ẹ̀rọ ìgbésókè ó dára fún mi púpọ̀ láti lò.

Ẹ̀yin ọ̀rẹ́, lónìí mo fẹ́ bá yín sọ̀rọ̀ díẹ̀ nípa ṣe ojú rẹ dára fún mi. Bẹ́ẹ̀ni, mo ní ìmọ̀lára pé ojú mi dára. Mo mọ̀ pé ojú mi ṣe pàtàkì gan torí pé ó ń jẹ́ kínrí ohun gbogbo tó wà ní àyíká mi. Ni gbogbo ọjọ́, mo máa n rántí pé ojú mi jẹ́ kí n rí àwọn ènìyàn, kí n lè ka àwọn nǹkan, kí n lè ṣiṣẹ́ dáadáa àti kí n lè gbádùn gbogbo nǹkan tówúlò ní ayé. Àwọn nǹkan ìwúrí fún mi pé mo ní ojú ni pé mo lè rí àwòrán àwọn nǹkan àti ohun tó wà nítòsí mi. Motún lè mọ àwọn ènìyàn mi dáadáa, kí n lè dáhùn sí wọn àti kí n lè mọ ohun tí ó dájú fún mi. Ojú mi ṣe pàtàkì torí pé kì í ṣe fún ẹwà nìkan ṣùgbọ́n fún ìlera àti ìmọ̀lára rere mi. Ìwúlò ojú fún mi ni pé ó ń jẹ́ kí n ṣiṣẹ́ nígbà gbogbo. Nígbà tí mo bá rí dáadáa, mo lè ka ìwé, mo lè kọ ìwé, mo lè ṣe iṣẹ́ mi àti kín lè fọkàn tán ara mi. Ojú mi tún máa ń jẹ́ kí n gbádùn ayé torí pé molèrí ohun tó da, mo sì lè rí ìmọ̀lára rere. Bàkan náà, ojú tún ń jẹ́ kín rí àjọṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn. Nígbà tí mobá ríwọn dáadáa, mo lè bá wọn sọ̀rọ̀ dáadáa, mo sì lè ṣe ìbáṣepọ̀ tó dáa pẹ̀lú wọn. Fún mi, ojú mi ti ó tijẹ́ kín mọ̀ wípé pàtàkì wà nínú pé kí ènìyàn kó ìran dáadáa. Ojú mi dára dáadáa. Mo lè rí àwọn nǹkan tó wà láyẹká mi, mo sì tún lèlọ ayé níbi gbogbo kín ṣi ṣẹ́un tó bá wù mí níbẹ̀. Moní ojú tódáa. Mi kò ní ìpèníjà ojú kankan rárá. Ojú mi dára, ó ríran kedere. Miò sì lo oògùn láti ṣe ìtọ́jú ojú mi rárá nítorí pé ojú mi dára. Ó ń jẹ́ kí n rí ohun gbogbo, ó tún ń jẹ́ kí n ṣiṣẹ́ dáadáa, ó sì lè ní ìtura àti ìmọ̀lára rere. Ni gbogbo ìgbà, mo máa n rántí pé ojú mi ṣe pàtàkì gan. Mo sì máa ń tọ́jú rẹ̀ dáadáa. Mo sì máa ń tẹ̀síwájú fún gbogbo àyẹ̀wò èyí tó bá wà lágbegbe mi àbí àwọn àyẹ̀wò ojú tí ìjọba bá gbékalẹ̀. Lóòótọ́ ojú mi dára. Kòsí nǹkan kan tó ṣe ojú mi, àmọ́ óṣe dáadáa ósì ṣe kókó. Ó ṣe pàtàkì láti máa ṣe ìtọ́jú ojú lóòrèkóòrè láti mọ̀ wípé ojú asì dára síbẹ̀. Gbogbo àwọn àyẹ̀wò wọ̀nyí ní ìmítíṣẹ́ tí mo fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ojú mi dára. Kòde sí nǹkan kan tó ṣe mí lójú. Àlááfíà tó péye wà fún ojú mi. Mo ríran kedere. Modẹ̀ lè ṣe gbogbo àwọn nǹkan tówà ní agbègbè mi. Nípa pé ojú mi dára, mo lè fọṣọ, mo lè jẹun, mo lè rìn lọ sí ibi tó bá wù mí lórílẹ̀ ayé, mo lè ṣiṣẹ́. Láìsí pé moní ojú tó dára, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó wà tí mi ò ní lèṣe. Ṣùgbọ́n nípa pé mo ní ojú tó dára, mo lè ṣe àwọn iṣẹ́ tópọ̀ nítorí pé mi ò ní ìlera ojú. Ojú mi dúró ṣámṣám, ó péye ósì ríran kedere. Mo ní ojú tó dára. Ojú mi ṣe pàtàkì fún mi. Mo sì ń ṣe ìtọ́jú rẹ̀ lóòrèkóòrè.

Fún mi, àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni bí mo ṣe lè lo kọ̀ǹpútà dáadáa, bí mo ṣe lè kọ́ àwọn ohun èlò tuntun tó wúlò fún iṣẹ́, àti bí mo ṣe lè lo ìmọ̀ tuntun láti ṣe iṣẹ́ mi tí yóò jẹ́ kí iṣẹ́ mi yára jù. Mo ní ìfẹ́ gan láti kọ́ àwọn ìmọ̀ yìí torí pé mo fẹ́ kí iṣẹ́ mi kó yára dáradára, kí n lè ṣe ohun tó yẹ àti kí n lè jẹ́ ẹni tó ní ọgbọ́n àti ìmọ̀ pẹ̀lú ní orí ẹ̀rọ kọ̀ǹpútà. Ní iṣẹ́ mi, ìmọ̀ yìí yóò ṣe nǹkan àǹfààní ọ̀pọ̀lọpọ̀ fún mi. Àkọ́kọ́, yóò jẹ́ kí n ṣiṣẹ́ mi ní kíákíá tó jẹ́ kí n yára lẹ́nu iṣẹ́ torí pé mo mọ bí mo ṣe lè lo ohun èlò tuntun àti kọ̀ǹpútà láti ṣe iṣẹ́ mi dáadáa. Èkejì, yóò tún jẹ́ kí n ní àjọṣepọ̀ tó dá pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi nítorí pé gbogbo wa là lẹ lọ la lè ní ìmọ̀ tuntun, la sì lè kọ́ ìmọ̀ wọ̀nyí láti ṣe iṣẹ́ wa àti láti jáfáfá lẹ́nu iṣẹ́. Ìmọ̀ tuntun yìí yóò tún mọ̀ ṣe nǹkan ìwúlò àti ìwúlòrí fún mi nítorí pé yóò jẹ́ kí n ní ìtura àti ìmọ̀ láraréré torí pé mo mọ̀ pé mo lè ṣe ohun tó yẹ, mo sì lè jẹ́ ẹni tó ní ìmọ̀ àti ọgbọ́n pẹ̀lú, eh, fún ọjọ́ orí mi. Láti bí gbogbo àwọn ìmọ̀ wọ̀nyí, mo ní láti farabalẹ̀ dáadáa láti kọ́ àwọn ìmọ̀ wọ̀nyí. Ìmọ̀ kọ̀ǹpútà jẹ́ ìmọ̀ tó ní ẹ̀ka tó pọ̀. Ẹ̀ka tí mo dẹ̀ mú tí mo fẹ́ kọ́ tí yóò wúlò fún mi dáadáa wọ́n ni bí a ṣe ń lo gbogbo àwọn ẹ̀rọ ayélujára tí ó wà lórí kọ̀ǹpútà. Ó sì tún ràn mí lọ́wọ́ láti ṣe iṣẹ́ mi dáadáa. Fún mi, mo ní láti kọ́ ìmọ̀ tuntun yìí tí yóò sì jẹ́ ohun tó ṣe pàtàkì gan. Ó máa jẹ́ kí ṣiṣẹ́ mi lá síkò, ó tún máa jẹ́ kí ìlọsíwájú kú bá ilé iṣẹ́ mi nítorí pé mo máa ní ìtura, mo máa ní àwọn oníbàárà tó tún pọ̀ si. Ni gbogbo ìgbà, mo máa rántí pé kíkọ ìmọ̀ tuntun jẹ́ ohun tó wúlò gan, ó sì máa ń ṣe iṣẹ́ mi ní ìrọ̀rùn àti ìgbésẹ̀ èyí tí ó dá ni láti kọ́ ìmọ̀ bí a ṣe ń lo ẹ̀rọ kọ̀ǹpútà. Ẹ̀rọ kọ̀ǹpútà jẹ́ ẹ̀rọ èyí tí ó ti fi gbogbo ayé mọn pé kò sí ohun tó fẹ́ ṣe, kò sí iṣẹ́ tó fẹ́ ṣe láìsí pé o dé orí ẹ̀rọ kọ̀ǹpútà. Ẹ̀rọ kọ̀ǹpútà jẹ́ ẹ̀rọ gidi, ó sì jẹ́ ìwúlò fún gbogbo iṣẹ́. Ìmọ̀ tuntun yìí yóò jẹ́ kí n lè ṣe gbogbo ohun tí mo bá fẹ́ ní ìrọ̀rùn. Mo ti gbé àwọn ìgbésẹ̀ láti kọ́ ìmọ̀ tuntun yìí kí iṣẹ́ mi kó ba lè yá géré.

Ẹ̀yin ọ̀rẹ́, lónìí mo fẹ́ bá yín sọ̀rọ̀ díẹ̀ nípa ṣe etí rẹ dára fún mi? Bẹ́ẹ̀ni, etí mi dára. Mo dúpẹ́ gan an pé mo ní etí tí mo fi ń gbọ́ dáadáa. Etí jẹ́ apakan pàtàkì gan an nínú ara wa nítorí pé láìsí etí, ayé lè níra fún ènìyàn. Tí kò bá sí etí ní orí, àpọ́là ni orí má a ń dà. Iṣẹ́ tí èmi ní láti mọ̀ gidigidi pé etí ń ṣe ni pé ó máa ń gbọ́ràn. Mo fi etí mi ń gbọ́ ohun tí àwọn ènìyàn ń sọ Mò ń gbọ́ ìtọ́nisọ́nà, mò sì ń gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ yímiká ní gbogbo ọjọ́. Etí mi ń rán mi ràn mí lọ́wọ́ láti mọ ohun tó da àti ohun tí kò da. Àwọn ọ̀nà tí etí mi fi ń jẹ́ kí n ní ànfàní jù lọ ni pé àkọ́kọ́ ni pé mo lè bá àwọn ènìyàn sọ̀rọ̀ dáadáa torí pé mò ń gbọ́ nǹkan tí wọ́n ń sọ Mo lè fèsì sí àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ sí mi nítorí pé mò ń gbọ́ nǹkan tí wọ́n ń sọ Nípasẹ̀ etí ni gbogbo eléyìí nítorí pé mo ní etí lórí. Nígbà tí ẹni kan bá ń bá mi sọ̀rọ̀, etí mi ń jẹ́ kí n lóye ohun tí wọ́n ń sọ, kí n sì lè dáhùn dáadáa. Ẹ̀kẹjì, etí mi ń jẹ́ kí n kọ́ ẹ̀kọ́. Nígbà tí mo bá wà ní ilé ìwé tàbí níbi iṣẹ́, mo fi etí mi ń gbọ́ ohun tí wọ́n ń kọ́ mi. Bí etí mi kò bá dára, kíkọ́ ẹ̀kọ́ yó sòro gan an. Etí mi tún ń jẹ́ kí n mọ ewu fún àpẹẹrẹ, mo lè gbọ́ ariwo mọ́tò, mo lè gbọ́ ti kẹ̀kẹ́, mo sì lè gbọ́ ìkilọ̀. Èyí ń dáàbò bo mi torí pé mo lè sọ̀rọ̀, mo sì lè ṣọ́ra. Mo sì lè ṣọ́ra kí ń má bá ṣe àwọn àṣìṣe nítorí pé tí etí mi bá gbọ́ ọ̀rọ̀ tó lè fa ìjàmbá bá mi, màá ṣe àwọn ǹkan tó yẹ kí n ṣe kí ìjàmbá yìí má ba ṣẹlẹ̀. Èyí ṣẹlẹ̀ nítorí pé mo ní etí tó da. Nígbà mi, etí mi ń jẹ́ kí n ní ayọ̀, ó ń mú ìdùnnú wọlé fún mi. Mo lè gbọ́ orin, mo lè gbọ́ ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń sọ tá mú nú mi dùn, mo sì lè gbọ́ ohùn àwọn tí mo fẹ́ràn. Gbogbo èyí ó ń mú ayọ̀ bá mi ó sì jẹ́ kí ìgbé ayé mi dùn. Fún mi etí mi dára gan an ó sì ṣe pàtàkì púpọ̀. Ó ń jẹ́ kí n gbọ́, ó ń jẹ́ kí n kọ́ ẹ̀kọ́, kí n bá lè bá àwọn ènìyàn sọ̀rọ̀ àti kí n bá lè dáàbò bo ara mi. Ìdí nìyí tí mo fi ń tọ́jú etí mi dáadáa torí pé láìsí etí ní orí, orí máa di àpọ́là ni. Ayé kì yóò rọrùn rara tí kò bá sí etí ní orí.

Fún mi, mo ní nọ́mbà orílẹ̀ èdè. Nọ́mbà orílẹ̀ èdè jẹ́ nọ́mbà tí ìjọba fi ń mọ ènìyàn kọ̀ọ̀kan. Ó ṣe pàtàkì gan, nítorí pé ó ń jẹ́ kí rọrùn fún ìjọba àti ilé iṣẹ́ láti mọ ẹni tí mo jẹ́. Iṣẹ́ nọ́mbà orílẹ̀ èdè ni pé ó ń jẹ́ ìdánimọ̀ mi nígbà tí mo bá lọ sí báǹkì, ilé ìwòsàn tàbí ọ́fíìsì ìjọba. Mo lè lo nọ́mbà yìí láti fi hàn pé èmi ni mo jẹ́ ẹni tó wà nínú káàdì ọwọ́ mi. Ó ń jẹ́ kó rọrùn fún mi láti gba ìrànlọ́wọ́ àti iṣẹ́ tó yẹ. Àwọn ọ̀nà tí nọ́mbà orílẹ̀ èdè ti ṣe ànfààní fún mi pọ̀. Àkọ́kọ́, ó ń jẹ́ kí rọrùn kó dé bá mi láti ṣe àkọlé báǹkì mi. Láìsí nọ́mbà yìí, mi ò lè sọ̀rọ̀ fún ẹnikẹ́ni pé mo jẹ́ ènìyàn tó ń ṣiṣẹ́ lórílẹ̀ èdè tó gbà mí gbọ́. Ó ṣe mí láǹfààní láti ṣe ọ̀pọ̀ nǹkan tó ṣe é tó jẹ́ pàtàkì. Ìkéji, nọ́mbà orílẹ̀ èdè ń ràn mí lọ́wọ́ nípa ìlera. Nígbà tí mo bá lọ sí ilé ìwòsàn, nọ́mbà yìí lè jẹ́ kí ìrọ̀rùn kó dé bá mi láti pé àwọn oníwòsàn ìlera wọ́n gbìyànjú láti dá mi lóhùn nítorí pé nọ́mbà yìí wà ní ọwọ́ mi kí wọ́n sì tọ́jú mi dáadáa. Ìkẹta, nọ́mbà yìí ó tún lè jẹ́ kí ìrọ̀rùn kó dé bá mi láti pé kí ń rí iṣẹ́ tàbí kópa nínú ètò ìjọba. Nígbà mìíràn, a máa ń bèèrè fún nọ́mbà yìí kí a tó lè gba ànfààní kan. Fún mi, nọ́mbà orílẹ̀ jẹ́ ìpàtàkì gan fún mi. Ó ń jẹ́ ìdánimọ̀ mi, ó ń ràn mí lọ́wọ́ ní báǹkì, ní ilé ìwòsàn àti nípa iṣẹ́ níwájú ìjọba. Ìdí nìyí tí mo fi ń tọ́jú nọ́mbà yìí dáadáa torí pé ó jẹ́ apá kan pàtàkì nínú ìgbé ayé mi lójoojúmọ́. Mo sì máa ń ṣe ìtọ́jú rẹ̀. Mo máa ń dáàbò bò ó gidi nítorí nọ́mbà orílẹ̀ ó jẹ́ nọ́mbà kan pàtó tó wúlò fún ǹkan tó pọ̀. Nítorí náà mo máa ń ṣe ìtọ́jú rẹ̀, mo máa ń pa á mọ́. Mo máa ń tọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí ǹkan ìní mi tí kò sì gbúdọ̀ sọnù. Nígbà mìíràn, mo máa ń fi sínú àpò owó mi èyí tí mo máa ń mú jáde nítorí pé ohunkóhun ló lè ṣẹlẹ̀ láàárín ìgboro àbí láàárín àwùjọ níbi tí àwọn èèyàn wà tí mo máa ń lo nọ́mbà yìí. Nítorí náà orí káàdì tó wà màá mú jáde màá sì fi hàn àwọn èèyàn tó wà ní agbègbè bẹ́ẹ̀ pé mo ní nọ́mbà yìí lọ́wọ́. Tí wọ́n bá sì ti rí nọ́mbà ìdánimọ̀ pé nọ́mbà orílẹ̀ yìí òun ló wà lọ́wọ́ mi tí ó sì wo orúkọ mi jáde àti àwòrán mi tó wà níbẹ̀, ìdí ẹ fi lélẹ̀ wí pé lóòótọ́ ọmọ orílẹ̀ èdè yìí ni mí. Ó sì mọ̀ gbangba gba sí ẹ gbogbo àwọn èèyàn tó wà níbẹ̀ pé lóòótọ́ ọmọ ìlú wa ni. Èyí á jẹ́ kí ìjàǹbá fò kúrò ní orí mi. Àwọn ènìyàn tó wà ní agbègbè mi máa le tẹ́ mí mọ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀ èdè tó ṣe dáadáa tó sì ní nọ́mbà orílẹ̀ lọ́wọ́.

Ẹ̀yin ọ̀rẹ́, lónìí mo fẹ́ bá yín sọ̀rọ̀ díẹ̀ nípa ṣe o máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Mo tún máa sọ̀rọ̀ nípa kíni àwọn ǹkan tí o kọ́ àti àwọn ọ̀nà wo ni Íńtánẹ́ẹ̀tì ti ṣe ọ́ ní ànfàní. Fún mi, bẹ́ẹ̀ni mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, mo sì máa ń ṣe gbogbo ǹkan tó yẹ láti ní ìmọ̀ tó tọ́ tó péye látùrí Íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n nígbà tí mo bá ní àkókò, mo máa ń lọ sórí Íńtánẹ́ẹ̀tì láti kọ́ ohun tí mo fẹ́ tàbí ohun tí mo mọ̀. Àwọn ǹkan tí mo máa ń kọ́ ni ìròyìn kékeré, ìmọ̀ tí mo kọ́ àti nígbà mí ìmọ̀ràn fún àwọn ènìyàn. Nígbà mí mo tún máa ń kọ̀wé lórí ohun tí ó ń ṣẹlẹ̀ ní ayé tàbí ohun tí mò ń rò. Mo fẹ́ràn láti kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì torí pé ó jẹ́ kí n so ohun tí mo mọ̀ lọ́kàn, kì í ṣe ìpín ìmọ̀ mi pẹ̀lú àwọn ènìyàn mi nìkan. Àwọn ọ̀nà tí Íńtánẹ́ẹ̀tì ti ṣe mí ní ànfàní pọ̀ gan. Àkọ́kọ́, Íńtánẹ́ẹ̀tì jẹ́ kí ń kọ́ ẹ̀kọ́ tuntun. Mo lè ka ohun tí àwọn ènìyàn mi ń kọ́, mo sì lè fi ìmọ̀ tuntun kún tìtẹ̀ mi. Ẹ̀kéjì, ó ń jẹ́ kí ń bá àwọn ènìyàn láti ibì kan lọ sí ibòmíràn láti sọ̀rọ̀. Kì í ṣe pé mo nílò láti rin ìrìnàjò láti lọ bá àwọn ènìyàn yìí sọ̀rọ̀. Nípasẹ̀ Íńtánẹ́ẹ̀tì, mo lè bá wọn sọ̀rọ̀ tí wọ́n sì máa wò mí, témi náà sì máa wò wọ́n kéderé. Ànfàní yìí ó pọ̀ gan lórí Íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì tún ń jẹ́ kí n lè fi pamọ́ àkókò mi. Diẹ lára ohun tí mo máa ń wá lórí Íńtánẹ́ẹ̀tì ni àwọn ìmọ̀ràn tó péye. Mo lè rí i lórí Íńtánẹ́ẹ̀tì nítorí pé ó pọ̀ káàkiri níbẹ̀. Ó tún ń jẹ́ kí ń rí ànfàní iṣẹ́, ìmọ̀ àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn. Kíkọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáa gan, ó ń jẹ́ kí ń ṣọ́ ìròyìn mi, ó sì ń jẹ́ kí ń gba àwọn ènìyàn ní ìmọ̀ràn. Ó jẹ́ kí ń kọ́ ẹ̀kọ́ tuntun, ó sì ń ṣe mí ní ànfàní púpọ̀. Mo lè kọ ìwé lórí Íńtánẹ́ẹ̀tì, mo lè bá àwọn ìbálòpọ̀ mi àwọn ènìyàn tó wà lágbègbè mi, mo lè bá wọn sọ̀rọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì. Ìdí nìyí tí mo fi fẹ́ràn rẹ̀ púpọ̀. A lè ṣe mítìǹ lórí Íńtánẹ́ẹ̀tì tí a ó máa wo ra wa báyìí, tí a máa bèrè ọ̀rọ̀ tí ìdáhùn àti ìfẹ̀sísí yóò sì máa tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀. Mo sì ń lo Íńtánẹ́ẹ̀tì yìí dáadáa kí ó lè jẹ́ ohun tó máa ràn mí lọ́wọ́ lójoojúmọ́. Sáyẹ́ǹsì dà, mo fẹ́ràn rẹ̀. Ànfàní rẹ̀ pọ̀ lọ jáǹtìrẹrẹ, mi ò rò boya olóhùn tà tu lè fi wé. Ó ń mú ìpè sí ayé rọrùn gan. Íńtánẹ́ẹ̀tì jẹ́ ǹkan tó jẹ́ ǹkan pàtàkì sí mi nítorí pé mo fẹ́ràn rẹ̀. Mò ń lò ó lójoojúmọ́. Mo lè bá èèyàn sọ̀rọ̀, èèyàn sì lè bá mi sọ̀rọ̀ padà. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀.